Wákàtí mélòó ni ó máa ń wo ojú ibojú lójoojúmọ́? Yorùbá yìí le púpọ̀ o. Kò yé mi, kò yé mi rárá àti rárá. Yorùbá yìí le.